Ṣé o mọ̀ bí a ti ń fọn? Rárá mi ò mọ̀ bí a ti ń fọn ǹkan kan. Mo kan máa ń fẹ́ gbìyànjú láti fọn fèrè nígbà mí, ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí mi ò mọ̀. Máa nílò láti kọ́o gan kó tó di pé mo lè mọ̀. Mi ò dẹ̀ rò pé mo ní àkókò láti kọ́ àwọn ǹkan yìí. So mi ò mọ̀ fọn.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, màá ń pe àwọn oníbàárà tuntun. Ni tí m bá rí pé èèyàn kan ṣẹ̀ṣẹ̀ bá mi ra ọjà ni màá gbìyànjú láti pè é kí n bèrè nípa bí ọjà tó rà lọ́wọ́ mi ṣe rí àti pé bó báwo ló ṣe gbádùn rẹ̀ sì. O máa ń jẹ́ kí àwọn oníbàárà mi kí wọ́n fẹ́ràn mi.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi ni mo máa ń ṣe ní àárọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá ti kọ́kọ́ jí, mo máa ń ṣe eré ìdárayá. Mo ti ní àwọn nǹkan tí mo máa ń ṣe láti mú kí ara mi kó ya gágá dáadáa. Àwọn nǹkan yìí ni mo máa ń gbiyànjú láti ṣe lójoojúmọ́.

Orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn orin kìrìsìtẹ́nì, àwọn orin tí ó máà ń mú mi súnmọ́ ọlọ́run dáadáa. Irú àwọn orin tí mo máa ń gbọ́ nìyí, àwọn orin gospel music bíi àwọn orin láti ẹnu Moses Bliss àti àwọn olórin kìrìsìtẹ́nì tó pọ̀.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó máa ń gbà tó bí wákàtí kan àbí ọgbọ̀n ṣẹ́jú ṣá, láti jẹun àti láti sinmi kí n tó wá padà sí ẹnu iṣẹ́. Ta bá ti lọ ní bi ago méjìlá, bí ago méjìlá abọ̀, a máa ń padà dé ẹnu iṣẹ́.

Ṣé owó tí ó ń gbà dára tó? Owó tí mò ń gbà kò fi bẹ́ẹ̀ dára tó torí tí n bá rí iṣẹ́ tó tun dára ju eléyìí tí mò ń ṣe tí owó rẹ̀ tún ń gbé wọ̀n ju eléyìí lọ, yóò wù mí láti ṣe, ṣó torí èyí, owó tí mò ń gbà kò fi bẹ́ẹ̀ dára tó bimo ṣe fẹ́ àfikún.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáradára torí pé orúkọ mi tó jẹ́ orúkọ àkọ́kọ́, orúkọ Yorùbá tó jẹ́ orúkọ ilẹ̀ mi ni. Ó sì fún mi láǹfàní láti lè mọ ìtumọ̀ rẹ̀ torí pé inú ọ̀rọ̀ tí mo mọ̀, tí mo fi ń sọ̀rọ̀ náà ni wọ́n ti mú orúkọ yìí jáde.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mo fẹ́ràn láti jókòó níbi fèrèsé láti máa wo àwọn cloud àbí ilẹ̀ẹ́lẹ̀ tí mo bá lè ríran ri. Mo máa ń fẹ́ràn view tí mo máa ń rí lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú bàálù iyen ọkọ̀ òfurufú. Ó jẹ́ nǹkan tí mo máa ń look forward to.

Ìgbà mélòó ni o máa n wo ojú àwòrán lójoojúmọ́? Ẹ̀kọ̀kan ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Kódà gan torí mi ò ní àwo dígí nínú ilé, mi ò kí n fi bẹ́ẹ̀ wo ojú. Sọ bí ẹ̀kan láàárín ọjọ́ bí méjì àbí mẹ́ta. Ìgbà mìíràn tí mi ò bá ti è jáde, mi ò kí n wo. Ṣùgbọ́n tí mo bá jáde, mo máa n wo lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Ẹ̀rọ ọlọ́gbọ́n. Mọ ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi tí mọ máa ń lò. Àwọn ẹ̀rọ tí wọ́n le dá àwọn ǹkan kọ̀ọ̀kan ṣe.

Mo fẹ́ràn wà ní òru. Mo fẹ́ràn láti wà ní òru. Mi ò bẹ̀rù òru. In fact, òru ni ó jẹ́ àsìkò tí mo máa ń ṣíṣe ṣe àwọn ǹkan kọ̀ọ̀kan. Òru jẹ́ àsìkò tí mo, tí mo ní nǹkan gidi pẹ̀lú mo máa ń ṣe ǹkan dáadáa lóru.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Mo máa ń wọ ìbọwọ́ lẹ́ẹ̀kọ̀okan, ṣùgbọ́n torí pé òtútù ibi tí mo wà yii o fi bẹ́ẹ̀ pọ̀ jù, mi i kì n wọ ìbọwọ́ ní gbogbo ìgbà. Ẹ̀kọ̀okan ni mo máa ń wọ o. Mi ò fẹ́ràn láti máa wọ ìbọwọ́ torí ooru wulẹ̀ wà níbi tí mo wà, so mi i fi bẹ́ẹ̀ nílò láti wọ̀ o?

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro lẹ́nu iṣẹ́ mi nípa bíbá àwọn eni alábàáṣiṣẹ́pọ̀ mi pọ̀, sọ̀rọ̀ pọ̀ lórí iṣẹ́ náà láti jẹ́ kí wọ́n fún mi ní ọ̀nà láti tún ṣe iṣẹ́ náà dáradára. Eleyi ló máa ń jẹ́ kí iṣẹ́ mi kó rọrùn.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní ọ̀sán ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ jẹun ní ọ̀sán, mo máa jẹ oúnjẹ tí ó máa ń fún mi lókun bíi kí n jẹ àmàlà tàbí ẹ̀bà tàbí fùfú. Àwọn oúnjẹ tí ó le dáadáa tí ó mú ara mi le ṣiṣẹ́ ni mo máa ń jẹ.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí m ba fẹ́ pàdé oníbàárà, mo máa ń múra sílẹ̀ nípa wíwa gbogbo information tí mo le rí lórí oníbàárà yẹn, láti mọ àwọn ìbéèrè tó ṣe é ṣe kí oníbàárà yẹn béèrè. Màá dẹ́ẹ̀ tí gbìyànjú láti ṣètò àwọn idahun sí ìbéèrè yẹn sílẹ̀.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń lo ẹ̀rọ AI, Artificial Intelligence, ẹ̀rọ ọlọ́gbọ́n. Mo fẹ́ mọ gbogbo àwọn tools tó wà available fún iṣẹ́ mi kí n dè mọ wọ́n lò dáadáa.

Ibo ni o máa ń ra nǹkan? Mo máa ń ra nǹkan ní agbègbè ibi tí mo bá wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mò dé máa ń ra àwọn nǹkan ní ọ́ńline, ìyẹn lórí ẹ̀rọ ayára bí àṣá. Kò sí ibi tí mi ò tí kí ń ra nǹkan. Ìgbà mìíràn mo de lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan mìíràn tí mo bá nilo.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn méjèèjì. Ìmọ̀le òwúrọ̀, ó máa ń, ó máa ń rẹwà. Bẹ́ẹ̀dẹ̀ ni ìmọ̀le ìrọ̀lẹ́ náà tí òrùn òrùn pupa náà bá yọ lókè ní ìrọ̀lẹ́, ó máa ń jẹ́ nǹkan tí mo máa ń fẹ́ràn. Kódà mo máa ń ya àwòrán rẹ̀ nígbà mí.

Tí ó máa ń ka àwọn àdéhùn dáadáa. Bẹ́ẹ̀ ni, o torí pé àdéhùn ṣe pàtàkì gan láti ka. Paapaa àdéhùn tí bá ṣe láàárín èèyàn kan pẹ̀lú èèyàn kan tó jẹ́ pé nípa ọ̀rọ̀ business, mo máa ń ka púpọ̀. Àmọ́ àwọn àdéhùn tí mi ò kí ń kà dáadáa ni àdéhùn ta bá ṣe lórí ẹ̀rọ bíi agreement àti terms and condition lórí website, mo lè má lè ká tán tó máa ń gùn jù.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn lórísìírísìí, ṣùgbọ́n ní àsìkò yìí mi ò fi bẹ́ẹ̀ rí ààyè láti wo wọn. So, mi ò fi bẹ́ẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò orí tẹlifísàn mọ́ ní àkókò tí mo wà yìí ṣùgbọ́n nígbà kan mo máa ń wo dáadáa.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àkókò bi wákàtí méje oun ni mo ṣe ètò agogo ìjí mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ago yii bádùn mo ti máa ń jí nígbà mi mo wa ṣètò imin sàago márùn-ún láti tún tètè jí mi.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Àwọn àlọ́ apanilẹ́rìn-ín ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan. Mo sì máa ń fẹ́ràn ẹni tó bá mọ̀ ń sọ dáadáa lọ́nà tó jẹ́ pé ó máa ń wà hilarious. Àwọn àlọ́ apanilẹ́rìn-ín àwọn bàbá wa ló máa ń sọ fún wa.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní gbogbo ojú òpó ayélujára tí èèyàn lè mọ̀. Orí Facebook, TikTok, Instagram, Twitter àti àwọn mìíràn tí mo lè gbàgbé láti dárúkọ. Àwọn ẹ̀rọ ayélujára yìí mo máa ń lò gbogbo ìgbà.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi ò kí ń fẹ́ fí bẹ́ẹ̀ jẹ́ kó gbóná ṣùgbọ́n ó máa ń gbóná tó bí ẹẹkan àbẹ́ẹ̀méjì ní ojúmọ́ kan. Pàápàá jùlọ tí máa fi ń ṣe àwọn géèmù àwọn oríṣiríṣi eléyìí máa n mú kí iná orí fóònù mi tètè já.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ tí kò bá wúwo jù ni mo máa ń jẹ bí i kí n jẹ búrẹ́dì àti tíì. Ṣùgbọ́n ìgbà mìíràn tí n bá fẹ́ jẹ oúnjẹ dáadáa, mo máa ń jẹ ní òwúrọ̀ tí màá jẹ oúnjẹ ti ó fún mi lágbára bíi kí n jẹ fùfú. Bo bá ṣe wù mí ṣá, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń jẹ. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ l'òwúrọ̀.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? N o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ torí pé mo lè nílò àwọn ìròyìn mii nígbà mìí láti ṣe àwọn ǹkan kọ̀ọ̀kan. Eleyii lo máa ń mú kí n kọ àwọn ìròyìn níbi iṣẹ́ kí n lè mo nkan tó nlọ dáadáa.

Ṣo fẹ́ràn jiyàn? Mo máa ń jiyàn gan. Láàárín àwọn ọ̀rẹ́ mi, a máa ń sọ̀rọ̀ lórí oríṣiríṣi topic. Tí n bá dẹ̀ mọ̀ pé ohun tí mò ń sọ jẹ́ òtítọ́ dáadáa, mo máa ń fẹ́ láti jẹ́ kó yé àwọn tí a bá jọ ń sọ̀rọ̀. Mi ò kí, mi ò kí ń fẹ́ àríyànjiyàn jù ṣùgbọ́n mo máa ń fẹ́ mú point tèmi jáde ṣá.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Mi ò mọ̀ ìgbà tí ọjà tuntun ó jáde. Eleyii wa lowo àwọn olórí ilé iṣẹ́ bí wọ́n bá ṣe rò ó sí pé ìgbà tí wọ́n bá fẹ́ kí ọjà tuntun jáde. Tíwa ni pé tí ọjà tuntun yìí bá ti jáde, kí a mọ̀ bí yóò ṣe dé ọwọ́ àwọn oníbàárà wa.

Wákàtí mélòó ni o máa ń wojú ìbòjú lójoojúmọ́? Mi ò kí ń wojú ìbòjú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kódà. Ó lè máa tó wákàtí kan, kò tìẹ letó wákàtí kan tí mo fi máa ń wojú ìbòjú lójoojúmọ́. Torí ìgbà mìíràn gan lójúmọ́ mo lè máa wò rara rára tí ọjọ́ náà ó fi lọ.

Ṣé o máa ń ṣe ìdárayá? Mo máa ń ṣe ìdárayá dáadáa. Mo máa ń gbá bọ́ọ̀lù nígbà mìíràn, mo dẹ́tùn máa ń ṣe àwọn eré ìdárayá bíi kí ń sáré àbí kí ń rìn nígbà mí. Áràárọ̀ tíì bá jí, mo lè gbé weight, mo lè ṣe oríṣìíríṣìí àwọn exercise láti jẹ́ kí ara mi kó jí pípé.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà boya ti n ba kọjá lọ tí mo bá rí ẹni tí mo mọ̀. Ìgbà mí ò dẹ̀ lé jẹ́ ẹni tí mi ò mọ̀, mo máa ń kí wọn. Ìgbà míi ó lè jẹ́ pé bí bọ́ lọ́wọ́ tó bá jẹ pé ẹni tí mò ń kí àjọjẹ́ bií age kan náà.

Ṣé o máa ń dé ní àkókò? Mo máa ń dé ní àkókò dáadáa. Àkókò tí mo máa ń kúrò lẹ́nu iṣẹ́, ó ti, ó ní àkókò náà, ago mẹ́rin. Mo máa ń kúrò, mi ò kí ń pẹ́ jù àkókò yiì lọ̀. So tí àkókò yii bá ti fẹ́ kọjá, màá ti tètè palẹ̀ mọ́ láti kúrò lẹ́nu iṣẹ́ lọ sí ilé.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Àwòrán ilé tí àwọn tó máa ń ṣe design plan ilé máa ń ṣe, ó le láti ka, ṣùgbọ́n mo lè ka díẹ̀. Mi ò kan ní technical knowledge púpọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n mo lè gbìyànjú láti ka àwòrán ilé tàbí ilẹ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ nípa bíbá àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi sọ̀rọ̀, tí a sì jọ ṣiṣẹ́ náà papọ̀ láti rí risooti taa fẹ́. Eleyìí ni mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ní ìṣòro lẹ́nu iṣẹ́, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Mo dẹ̀ máa ń ṣe nípa meditation. Tí n bá tì wà ní ìdákẹ́jẹ́jẹ́, àsìkò yìí ni mo máa ń sọ ọkàn mi dòtun. Máa máa ronú lórí àwọn nǹkan ìgbámí, mo lè ka bíbélì láti jẹ́ kí n máa ronú nípa, tàbí kí n ka àwọn ìwé láti sọ ọkàn mi dòtun.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tí wọ́n pass down látọwọ́ àwọn bàbá ńlá, mo gbàgbọ́ nínú àwọn kan nínú wọn ṣùgbọ́n àwọn kan wà tí mi ò ní gbàgbọ́ nínú rẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé irọ́ ni tí mi ò ní gbàgbọ́ rara nínú ẹ̀, ṣùgbọ́n àwọn kan wà tí mo mọ̀ pé ó ní ìtumọ̀.

Ṣé o máa ń ṣe yoga? Mo máa ń ṣe yoga nígbà kan ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ ṣe yoga mọ̀ ní ìsìn. Nítorí pé ó nílò kí ẹ̀yin wá consistent pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n torí pé mi ò lè wá consistent pẹ̀lú ẹ̀, kò jẹ́ kí n ráyè láti máa ṣe dáadáa. Ṣùgbọ́n mo máa ń ṣe é nígbà kan, mo dẹ̀ máa ń ṣe é ní ìsìn náà lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré dáadáa. Mo mo eree sa, kódà mo máa ń la ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ọmọ ọdún kan náà pẹ̀lú mi àbí àwọn tó jù mí lọ nígbà míi àbi àwọn tí mo jù lọ. Eré sísá jẹ́ ara àwọn eré ìdárayá tí mo fẹ́ràn tí mo dẹ̀ máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì gbádùn rẹ̀ gan ni.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Mo máa ń ní ìpàdé tó bí ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀. Ìpàdé mí wà lórí iṣẹ́, emí wà tó jẹ́ pé nípa ìyìnrere àbí láti rí ilé ìjọsìn ni àwọn ìpàdé. So àwọn ìpàdé dẹ́ jẹ awọn tó ṣe kókó tó máa ń jẹ́ kí ẹ tùn sẹ́ dáadáa si ni ibi iṣẹ́ àbí lẹ́nu iṣẹ́.

Ṣé o máa ń gba àwọn emailì àìwúlò? Ọ̀pọ̀lọpọ̀ emailì tí ó wúlò ni mo máa ń gbà. Mo dẹ̀ mọ̀ pé eléyìí rí bẹ́ẹ̀ torí pé mo máa ń lọ sí oríṣiríṣi àwọn website tí mo dẹ̀ máa ń fi ìmeélì mi síbẹ̀, ṣóò wọ́n máa ń send àwọn oríṣiríṣi broadcast. Ìgbà míì mo máa ń stopu e, Ìgbà míì mo lè mára yè é wo. Ọ̀pọ̀lọpọ̀ ẹni mo máa ń gbà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà. Mo máa ń fẹ́ràn ẹ̀wà gan, torí mo lè fi jẹ búrẹ́dì, mo lè fi mú gààrí. Kò sí ilé tí mo fi jẹ nínú méjèèjì tí mi ò gbádùn. Ẹ̀wà sìí jẹ́ oúnjẹ tó ṣàrà lóore gan ni tí mo dẹ̀ n fẹ́ràn láti jẹ torí pé ẹ̀wà yìí ó máa ń mú yàn dàgbà dáadáa.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà. Tí mo bá wà nínú ìlà, ìgbà mí mo máa ń fò, to bá yẹ pé àkókò nlọ mo lè, tí bá mọ ẹnìkan lórí ìlà rí mo lè lọ wo àárín. Eléyìí mo mọ̀ pé kò da ṣùgbọ́n mo máa ń ṣe é nígbà mí. Nigba mi mo máa ń dúró lórí ìlà láti jẹ́ kó kàn mí.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ní ìrora tí bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n, síbẹ̀síbẹ̀ náà màá ṣe, mo dẹ̀ máa rí pé mọ máa ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nínú ìrora yẹn náa ni mo ti máa ń sọ̀rọ̀ tí bá fẹ́ sọ. Mọ dẹ̀ máa ń ṣe, mọ máa ń ṣe dáradára.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà Íńtánẹ́ẹ̀tì bí àwọn nǹkan bí udemy, oríṣiríṣi àwọn learning tools tó wà lórí Íńtánẹ́ẹ̀tì mo máa ń lò láti fi kọ oríṣiríṣi nǹkan tí mi ò mọ̀ pa rẹ̀. Mo ti kọ́ coding, kọ́ àwọn nǹkan nípa accounting lórí Íńtánẹ́ẹ̀tì ó dẹ̀ máa ń rọrùn gan.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá sùn lóru dáadáa, Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi ò dé kí n tètè sùn ní alẹ́, so ọ̀sán nígbà mi tí n bá rí ayé tí mi ò bá tu wá sùn lálẹ́, mo máa ń sùn dáadáa ní ọ̀sán tí ó sì jẹ́ àsìkò tí mo máa ń rest, tí oorun yẹn dẹ̀ máa ń wọ mí lára dáadáa tí mo máa ń gbádùn oorun náà.

Ṣé o fẹ́ràn rìn atẹ́gùn? Mo fẹ́ràn láti rìn ninú atẹ́gùn torí mo fẹ́ ki atẹ́gùn máa fẹ sí mi dáadáa. Mo fẹ́ràn atẹ́gùn púpọ̀ púpọ̀. Kódà mi ò fẹ́ràn oru àbí kí, ẹ́, kí oorun pọ̀ jù. So, nínú atẹ́gùn ni mo máa ń fẹ́ láti wà àbí láti máa rìn dáadáa ju inú òrùn lọ.

Àkókò mélòó ni o máa ń lò ní ó máa ń lọ sùn? Ìgbà mìíràn mo máa ń sùn ní òru gan, tí n bá tètè sùn jù ni mo máa ń sùn ní aago mẹ́wàá alẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò ń sùn ní aago mẹ́wàá, mo lè sùn láago kan lóru ní ọjọ́ kejì tó jẹ́ wipé ilẹ̀ gan àti ẹ̀ ti fẹ́ mọ́ n gbà mí, ìgbà mì gan mo lè máa sùn rárá.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ ni, àwọn oúnjẹ kan wà tí mi ò fẹ́ràn láti máa jẹ. Àwọn oúnjẹ elé ti mo rántí jù, tó jẹ́ oúnjẹ tí mi ò kí ń jẹ tàbí tí mi ò kí ń sábà jẹ, òun ni àwọn oúnjẹ tó bá korò. Mi ò fẹ́ràn wọn.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa. Mo máa ń fi àwọn tó bá yẹ kí n fi pamọ́ dáadáa síbi tí nǹkan kan ó ti ní ṣe. Bẹ́ẹ̀ ni, èyí tí wọ́n bá kọ sí lára pé ká ṣe máa ṣe bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Tí wọ́n bá ní pé kọ mọdé má dé ibẹ̀, màá fi pamọ́.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò tí mo bá parí iṣẹ́, mo ti máa ń gbìyànjú láti ṣetán láti palẹ̀mọ́ gbogbo nǹkan tí mò ń ṣe. So màá ti páàkì gbogbo ohun tó yẹ kí n páàkì. So tó bá ti di àsìkò tí iṣẹ́ parí, màá kí àwọn tájọ́ ṣiṣẹ́ pọ̀, màá dẹ gba ọ̀nà ile lọ.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn tí mi bá jẹun tí mo fi kúrò níé tí mo sì ń wá kọ̀, mo máa ń fi ìpanu, àti ìpanu mi kí n jẹ bisikíìtì àbí kí n jẹ àwọn nǹkan ìpanu tí e ṣe oúnjẹ bí ìrẹsì o.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìwádìí torí ẹni tí ó bá fẹ́ bá mi ṣiṣẹ́, mo ní láti mọ ibi tó ti ń bọ̀, kí n mọ àwọn tó ti ṣe tẹ́lẹ̀ tí ó le affect iṣẹ́ tèmi torí bí bẹ́ẹ̀ kọ́, ó ṣe é ṣe kí n lọ gba ẹni tí ó yẹ kí n gba tó lè ba orúkọ ile iṣẹ́ jẹ́ torí ẹni mo ṣe máa ń ṣe ìwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi dáadáa kí n tó gba wọn.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípa àwọn èèyàn tí ó wà láyíká mi máa ń fún mi ní àwọn nkan tí mo nílò. Bẹ́ẹ̀, ìgbà míì ìjọba orílẹ̀ èdè mi náà ti pèsè àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé a ní access láti lò.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Mo féràn ẹran bí i chicken nínú pizza mi. Mo máa ń fẹ́ kí pizza mi wà kó wá milky. Pàápàá jù lọ ni àwọn ǹkan tí mo fẹ́ bí nínú àwọn ẹran tódùn tó da, mo máa ń fẹ́ rí kó tóbi dáadáa nínú pizza, n tí mo máa ń wá lé lé i. Mo dẹ̀ máa ń fẹ́ kí pizza o máa le jù.

Ṣé o ní aṣọ wíwé? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Aṣọ wíwẹ̀ mi ni mo máa ń fii nú ra. Tin bá ti kúrò ní ilé ìwẹ̀, iyẹn là ń pè ní towel. Tí n bá ti ṣetán nínú balùwẹ̀, màá mú aṣọ, màá fii nú ara mi láti jẹ́ kí gbogbo omi tó bá wà lára mi kó kúrò.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Mi tí n fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí torí pé mi n tí n rò pé mo lọ sí hospital láti fi ẹ̀jẹ̀ lẹ̀, rárá fún ẹnì kankan, torí ẹ̀rù máa ń bà mí láti fi ẹ̀jẹ̀ sílẹ̀. Eleyi ni kò kín jẹ́ kí n lọ láti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ẹni kankan.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni mò ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò ni àwọn awo oyinbo ẹlẹ́yi tí, ó dára gan láti lò. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí, ó jẹ́ oun tí mo fẹ́ràn láti máa ṣẹ́ ni.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mi ò kí ń mu coffee rárá. Mo fẹ́ràn láti mu tíì tó gbóná dáadáa. Tí n bá ti po tea pẹ̀lú mílìkì, òun ni mo máa ń mu yàtọ̀ sí coffee. Torí coffee ó ní èròjà caffeine nínú, mi ò fẹ́ràn rẹ̀.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, ooo, mo ti ṣé rí, ṣùgbọ́n mi ò mọ̀ mọ́ ṣe. Ìgbà mí tí, ìgbà tí mo ṣe ó dàbí i wí pé kò sí ẹ̀rọ, kò sí iná, iná kò sí. So, ẹ̀rọ ayárabíàṣá mi, ẹ̀rọ ẹni tí mo fi ń lọ sórí ẹ̀rọ ayárabíàṣá ó ti kú. Kò jẹ́ kí n lè lọ síbẹ̀. Eléyìí ló mú mi ti.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Tí ń bá fẹ́ dáhùn fóònù níbi iṣẹ́, màá kọ́kọ́ dúró nǹkan tí mò ń ṣe. Tí ń bàá ṣiṣẹ́ tó wà important lọ́wọ́, mi kìí dáhùn aago, àbí tó bá yẹ pé aago tó wà related pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Ṣùgbọ́n tó bá yẹ pé mo ti parí iṣẹ́, àbí mi ò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó pọ̀, mò lè gbé aago.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Sé o máa ń gbé tótù àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn, torí i pé mo máa ń fi àwọn nǹkan mìíràn sínú àpò ẹ̀yìn mi tí bá dé nlọ kí ń má ba à gbàgbé àwọn nǹkan kan. Mo máa ń fi sínú àpò ẹ̀yìn, mo máa ń fowó gan síbẹ̀

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó dẹ̀ jẹ́ ibi tó dùn fún mi láti wà torí mo máa ń pàdé àwọn ènìyàn tuntun lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ sí àgọ̀. Àwọn ǹkan tí mo máa ń fẹ́ láti rí náà ni pé kí n pàdé àwọn ènìyàn ojú tí mi ò mọ̀ rí tẹ́lẹ̀, ó dẹ̀ máa ń dùn gan. Mo fẹ́ràn experience yen.

Ṣo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀m̀báyé? Mo fẹ́ràn láti lọ máa visit àwọn ibi tí nǹkan ìṣẹ̀m̀báyé wà láti mọ orírun àti ibi táwọn bàbá wa ti wà. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa rí àwọn nǹkan tí ó ti pẹ́ gan tí a bá láyé láti mọ̀ kí ló ṣẹlẹ̀ nígbà náà.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, màá ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́. Tí mi ò bá fẹ́ káwọn èèyàn gbọ́, tí mo sì fẹ́ máa kọ lábẹ́ oùn mi, òhun ní mo máa kọ àwọn orin tó jẹ́ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan ò lè máa gbọ́ nǹkan tí mò ń sọ. Ṣùgbọ́n àwọn orin yẹn ó máa ń dùn sí mi gan mo sì máa ń fẹ́ràn irú nǹkan yìí o.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ fún ìlera. Kódà mi ò fẹ́ láti máa jẹ junks à bá won òun jẹ tí ó lè mú kí health mi kó máa lọlẹ̀. Mo má ń fẹ́ jẹ oúnjẹ tó lè enhance health mi. Mo máa ń watch oúnjẹ tí mò ń jẹ dáadáa.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá lọ sùn, mo máa ń kàn wọ aṣọ, mi kì í wọ pajamas. Mo mọ̀ pé pajamas lò yẹ́ kí ènìyàn máa wọ̀ tó bá fẹ́ lọ sùn, ṣùgbọ́n èmi, ìgbà mi ó lè jẹ́ aṣọ tí mo wọ̀ náà ni màá tún wọ̀ sùn tí mi ò ní yípadà rárá.

Irú kọ̀m̀pútà wò ní ò ń lò? Kọ̀m̀pútà tí mo ti lò rí, mo lo Compaq ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń lo Dell, òun ni mò ń lò lọ́wọ́ gẹ́gẹ́ bí kọ̀m̀pútà, ó sì ṣe dáadáa gan-an. Ó, ó, ó rẹwà, o sì tún ń ṣiṣẹ́ déédéé, bó ti yẹ kó ṣiṣẹ́

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ Saturday, ìyẹn ọjọ́ àbámẹ́ta. Torí ọjọ́ yìí ni mo máa ń ráyè sínmi àti ṣe àwọn nǹkan tí ó wù mí láti ṣe. Mi ò kì n lọ síbi iṣẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Mo máa ń ráyè láti wà pẹ̀lú àwọn ẹbí mi láti ṣeré pẹ̀lú wọn.

Ṣé orí máa ń fọ́? Rárá, orí ò kí ń fi bẹ́ẹ̀ fọ́ mi ní gbogbo ìgbà. Ẹ̀kọ-ọ̀kan, orí máa ń fọ́ mi bóyá ìgbà mí tí ń bá rìn nínú oòrùn àbí mo sí ǹkan kan tí ó tó mú kí ó rẹ̀ mí gan, ni orí fífọ́ ló máa ń sábà ṣe mí lẹ́kọ̀ọ̀kan.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní bí i àgọ̀go mẹ́jọ, ìgbà mìíràn o de máa ń pé ju bẹ́ẹ̀ lọ, ìgbà mìíràn o de lè jẹ́ bí i àgó méje. Kò sí àsìkò kan pàtó tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Àsìkò tó ń jẹ yẹn bá ti ṣe tán ni mo máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìparí ọdún. Àsìkò yìí jẹ́ àsìkò tí mo máa ń jókòó láti wo ohun tí mo ti ṣe láti bẹ̀rẹ̀ ọdún di ìgbà náà. Ó sì tún jẹ́ àsìkò tí mo máa ń rí ààyè láti lọ sí ibi tó bá wù mí láti lọ rí ẹbí mi.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀, so ara rẹ̀ ni wípé ọ̀pọ̀ ìgbà ni ó máa ń ṣòro láti tètè dé ibi iṣẹ́ ní àsìkò tó yẹ kí a dé bẹ̀ẹ́ torí àsìkò tí wọ́n ní kí á dé ibi iṣẹ́ bí i ago méje láàárọ̀. Tẹ́ẹ̀ mẹ́wàá oríṣiríṣi ìdènà ló wà lójú ọ̀nà tó lè má mú èèyàn dé lásìkò náà.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi òhun ni tí n bá jẹun. Ìgbádùn tí mo máa ń gbádùn jù, tí mo bá ní owó lọ́wọ́ tí mò ń lọ sí ibi tí wọ́n ti ń ta oúnjẹ tí mo máa rà oúnjẹ tó tẹ́ mi lọ́run dáadáa tí mo sì jẹ ẹ́ ní àjẹyọ̀. Elẹ́yìí ni ìgbádùn mi.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí màá bọ̀ láti ibi iṣẹ́ tí màá ti dé ibi ilé epo, tí mo dẹ̀ ri pé epo inú ọkọ̀ mi ó ti ń lọlẹ̀, mo máa ra epo. Ìgbà mìíràn dẹ̀ lè jẹ́ àárọ̀ tí epo inú ọkọ̀ mi ti bá wù tí mo rí pé kò le tó mi tí bá ń padà bọ̀, màá yálé epo, màá dẹ̀ ra epo.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mo máa ń wo ìràwọ̀ lálẹ́ fọ̀fọ̀, mi ò kí ń wò ó láti wá di ǹkan kan níbẹ̀. Mo kàn nífẹ̀ẹ́ sí bí ó ṣe máa ń rẹwà lójú ọ̀run, eléèlo máa ń mú mi kí ń wo àwọn ìràwọ̀ lójú ọ̀run. Láàkàn tí rí ẹwà wọn lásán ni kì í ṣe láti wo ǹkan kan mìíràn.